Mo sábà máa ń se ìmọ́tótó ilé mi lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀. Ṣùgbọ́n ìmọ́tótó kéré lójojúmọ́ bí fọ ilẹ̀ díẹ̀, ṣètò ibùsùn àti kó ìdọ̀tí kìí ṣòfò. Níparí ọ̀sẹ̀, mo máa ń se ìmọ́tótó tó jinlẹ̀ kí ilé lè mọ́ kó sì dùn láti gbé.

Mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tí mo fẹ́ sinmi díẹ̀ kí n sì jẹ nǹkan tí mi ò sè lọ́wọ́ ara mi. Ilé oúnjẹ máa ń jẹ́ àyípadà rere, oúnjẹ tuntun, àyíká tuntun àti ìtẹ́lọ́rùn díẹ̀ lẹ́yìn ọjọ́ iṣẹ́.

Bẹ́ẹ̀ni, ìmúdójúìwọ̀n sọfitùwẹ̀ ṣe pàtàkì gan. Mo sábà máa ń ṣe ìmúdójúìwọ̀n nígbà tí wọ́n bá wà nítorí ó ń mú aabọ́ pọ̀ sí, ó ń tún wa ṣiṣẹ́ ṣe, ó sì ń jẹ́ kí iṣẹ́ lọ rọrùn. Mo tún máa ń ṣàyẹ̀wò pé ìmúdójúìwọ̀n kò ní ba iṣẹ́ mi jẹ́ kí n tó fi í sílẹ̀.

Mo fẹ́ràn àkàrà ati ẹyin jùlọ. Ó rọrùn, ó yára ó sì dùn gan. Pàápàá tí a bá fi ata díẹ̀ tàbí tea gbóná pò, àkàrà yìí ma ń fúnni ní agbára fún ìbẹ̀rẹ̀ ọjọ́. Torí náà, ó jẹ́ àyànfẹ́ mi lára àwọn oúnjẹ àkàrà.

Bẹ́ẹ̀ni mo sábà máa ń tẹ̀lé òfin iyàrá ọkọ̀ pẹ̀lú ìmọ̀lára ìbáṣepọ̀ àti ààbò. Títẹ̀lé òfin yìí ń dín ewu kù, ó ń jẹ́ kí ìrìnàjò rọrùn àti kó jẹ́ pé gbogbo ènìyàn wà ní ààbò kí wọ́n ba lè gúnlẹ̀ láàyò ní ibi tí wọ́n ń lọ ní àyo àti àlàáfíà.